Mi ò máa ń ṣiṣẹ́ ju wákàtí lọ o, mo máa ń ṣiṣẹ́ mi díẹ̀ díẹ̀ ní o. Mo má ń ṣiṣẹ́ pẹ̀lú ìgbà àti àkókò. Tí nbá fẹ́ ṣiṣẹ́, mo máa ń ṣe é pẹ̀lú àkókò. Ó ní àkókò fún iṣẹ́, àkókò fún ìsinmi. Mi ò kí ń ṣiṣẹ́ ju wákàtí lọ o.

Ìbéèrè yìí ò dára púpọ̀. Èmi máa ń rí pé mo gé èékánná mi ní gbogbo ìgbà kí wọ́n máa ba à gùn jù tàbí kí ẹ̀gẹ́ ìdọ̀tí má ba à kún nù ẹ̀. Mo tún máa ń lo omi àti ọṣẹ láti fi fọ̀ kó ba lè mọ dáadáa lójoojúmọ́.

Láàárín àwọn Yorùbá bí a ṣe ń kí ni ṣe pàtàkì púpọ̀. Nígbà tí mo bá fẹ́ gba ọwọ́ ènìyàn, mo máa ń fún wọn ní ọwọ́ ọ̀tún mi pẹ̀lú ẹ̀rín mú ṣẹ́. Màá dẹ̀ bẹ orí mi wálẹ̀ díẹ̀.

Ìbéèrè yìí dára gan an. Níbi iṣẹ́ mi, akọ́ pọ́n dandan pé kí a wọ aṣọ àkọ́rí yìí tàbí uniformu ní gbogbo ìgbà. Ṣùgbọ́n mo máa ń fẹ́ láti múra ní ọ̀nà tó bọ̀wọ̀ fún ni. Mo kì ń múra dáadáa síbi iṣẹ́ máa ń jẹ́ kí ènìyàn ní ìgboyà láti ṣiṣẹ́ rẹ̀ pẹ̀lú ayọ̀.

Mo fẹ́ràn kí n máa jẹ ẹ̀fọ́ gúre tàbí ẹ̀fọ́ tẹ̀tẹ̀. Ẹ̀fọ́ gúre ní èdè Gẹ̀ẹ́sì jẹ́ water leaf, ẹ̀fọ́ tẹ̀tẹ̀ jẹ́ spinach ní èdè Gẹ̀ẹ́sì. Mo fẹ́ràn kí máa jẹ ẹ̀fọ́ méjèèjì yìí torí pé wọ́n dùn, wọ́n tẹ̀, pínǹín gbogbo nǹkan tó ń dà tó máa fi sínú ara ènìyàn.

Mo fẹ́ràn kí n máa fún àwọn ènìyàn lówó fún ẹ̀bùn, torí pé mi ò ní ọgbọ́n láti mọ nǹkan tó máa fẹ́ tọkàntọkàn. So, mò wa ń fún wọn ní owó. Ṣùgbọ́n tó bá sọ fún mi ní ǹkan tó fẹ́ fún ọjọ́ ìbí ẹ̀, ọ̀ fún ẹ̀bùn, mo máa rà fún ẹ ó. But ní gbogbo ìgbà, mo máa ń fún yan lówó.

Rárá o, mi ò kí ní ìrora tí ń bá sọ̀rọ̀ níwájú àwọn ènìyàn, ṣùgbọ́n ìgbà mí ojú máa ń tì mí tí n bá sọ̀rọ̀ níwájú àwọn ènìyàn. Ṣùgbọ́n mo ti mọ́ ti mọ́ mi lára láti sọ̀rọ̀ níwájú àwọn ènìyàn si, ojú ò kí ń tì mí mọ́.